Tí o bá jẹ́ onítajà, oríṣiríṣi ọ̀nà ni o le gba. Mo kí ọrọ̀ ajé rẹ kó gbẹ́pẹ́lé sí í. Ọ̀kan lára wọn ni wípé kí o máa bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀ ní òrèkóòrè, kí o ní ọ̀nà tí ó ń gba bá wọn sọ̀rọ̀, kí o ní ọ̀nà tí ó ń gba kí wọn, kí o ní ọ̀nà tí ó ń gba bá wọn dédọ̀rẹ̀ kí wọ́n lè máa wá lóòrèkóòrè. Tí o bá jẹ́ oníṣòwò ní orí ẹ̀rọ ayélujára, o nílò láti máa ṣe ìpolówó ní òrèkóòrè kí àwọn oníbàárà rẹ wọ́n lè mọ̀ nípa ohun tuntun tí o ní tí ò ń tà àbí àwọn adéko tó ti dé bá àwọn kan tí o ti ń tà tẹ́lẹ̀. Tí o bá dẹ̀ jẹ́ ẹni tí kò kín tajà ní orí ẹ̀rọ ayélujára, o ní láti máa pè wọ́n ní o ní láti máa tọ̀ wọ́n pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí o lè mọ̀, kí o lè mọ̀ bóyá wọ́n nílò láti ra ọjà. Oríṣi ọ̀nà mìíràn ló tún wà láti bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀.

Ìwọ tí o bá ṣe ewé ní àwọn ìlú kéréje àbí abúlé, ìwọ ni o lè ní ìrírí nírú nípa gígùn ọkọ̀ akẹ́rù. Nígbà tí mo kéré ni mo máa ń ṣe eléyìí. Ní ọ̀pọ̀ ìgbà tí o bá ń lọ sí ilé ìwé àbí tí o bá ń lọ sí ibi tí yóò jìnnà díẹ̀, àwọn ọkọ̀ akẹ́rù, oríṣì, àwọn ọkọ̀ akẹ́rù ni o máa ṣábà gan. O ṣe ṣe, ó nira láti rí eléyìí tí yóò dúró díẹ̀ láti bá lọ. Ní ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn máa ń gan ọkọ̀, ọkọ̀ akẹ́rù ni. Eléyìí tí ó bá dẹ́ jẹ́ ti ọ̀nà jíjìn náà. Gẹ́gẹ́ bí o bá wà ní ilẹ̀ Yorùbá tó ń lọ sí ilẹ̀ Hausa, o lè jókòó sí orí ọkọ̀ ńlá, ọkọ̀ akẹ́rù kó dúró pẹ̀lú àwọn ǹkan ọ̀sìn tí wọ́n ń kó lọ sí òkè Ọya. Tí ó bá dẹ́ jẹ́ tó sí ni, wà á tẹ̀lé wọn lọ sí. Wà ní láti yara fáfa kí o lè, kí o lè sọ̀kalẹ̀ ti won, ọ bá ti dé ibi tí ò ń lọ tí o bá gan ọkọ̀. Tí o bá dẹ́ tẹ̀lé wọn ni, ọ̀pọ̀ ìgbà tí ọkọ̀ akẹ́rù bá gbé e, kò kín sábà gba owó, ó máa ń jẹ́ ọkọ̀ ọ̀fẹ́. Eléyìí náà tún wà lára ǹkan tí àwọn ènìyàn fi máa ń gbé ọkọ̀ akẹ́rù fún ẹni tí kò bá ní owó láti gbé ọkọ̀ dé ibi iṣẹ́ àbí ibi tí ó bá ń lọ. Ọkọ̀ akẹ́rù jẹ́ ọ̀nà láti dín ìnáwó kù.

Lára nǹkan tó dára jù tí o bá jí ní òwúrọ̀ ni pé kí o gba àdúrà sí Ẹlẹ́dàá rẹ, kí o gba àdúrà. Eléyìí jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ṣe ní ilẹ̀ adúláwọ̀. Àwọn tí ó bá jẹ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, wọ́n máa ń ṣe ohun tí a ń pè ní morning devotion ní àárọ̀ lárọ̀. Wọ́n á kọrin, wọ́n á jó, wọ́n á rẹ̀, dupẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ fún àwọn mùsùlùmí tí emi náà jẹ́ ìkàn larà àwọn. A máa jí ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹlomi lè jí ní òru kí ó ṣe àdúrà. Ṣùgbọ́n tí o bá jí ní òwúrọ̀, o ní láti ṣe àlùala kí o lọ sí mọ́sálásí kí o sì ki ìrun. Kí o ki ìrun rẹ ní òwúrọ̀ kí o ṣe àdúrà kí o tó gba ibi iṣẹ́ rẹ lọ. Lẹ́yìn tí o bá ki ìrun tán, o ní láti wá ohun kan tí o máa jẹ. Nkan jíjẹ tí wà á jẹ. Kí o wẹ̀, kí o fọyín, kí o fọ ara, kí o wá aṣọ tí wà á wọ̀ kí o dè mura ibi iṣẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni igbàgbọ́ wípé tí eeyan bá fi owó tí òun fi n ra data ní ọ̀sọ̀ọ̀sẹ̀ abí ní oṣù, oṣù pamọ́, owó náà tó láti fi se ǹkan gidi nínú ayé eni naa. Data jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àwọn olóyinbo se máa ń sọ wípé data is life. A ti wà ní-- àti, àti ìgbà tí à ń lò báyìí, ó jẹ́ ìgbà tí o gbọ́dọ̀ ní data ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kí o lè mọ ohun tí ó ń lọ ní àgbáyé. Data tí mo máa ń lò lójúmọ́ ó jẹ́ bí i 3 gig fún ọ̀sẹ̀, ó ń lọ bí i 21 gigabyte ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Eléyìí máa ń ná mi tó ẹgbẹ̀rún mẹ́fà ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Tí a bá fẹ́ ṣi i ní oṣù, ó ń lọ bí i ẹgbẹ̀rún mẹ́fà ní ọ̀nà mẹ́rin, ó lè jẹ́ ẹgbẹ̀rún mẹ́rìnlélógún. Ẹgbẹ̀rún mẹ́rìnlélógún ní oṣù mọ́kàn. Oṣù méjìlá ni ó ń lọ bí i ẹgbẹ̀rún ọgọ́fà. Oun ni ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà. Eléyìí jẹ́ ǹkan tí ó pọ̀ jọjọ, ṣùgbọ́n kò sí ọ̀nà mìíràn láti wà ní orí ẹ̀rọ ayélujára ju kí o ra data lọ.

Ọ̀pọ̀ ènìyàn nígbàgbọ́ wípé alà gọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ní ìwòye tèmi àti ní ìgbàgbọ tèmi, emi ní ìgbàgbọ́ wípé alá kọ̀ọ́kan ni ó ní ìdí tí ó ṣe lá. Ni ọ̀pọ̀ ìgbà, ọ̀pọ̀ ènìyàn ló máa ń fẹ́ kí òhun lá àlá tó da, ṣo, ko kin fẹ́ alà tí ó bá dá tó bá ń dẹ́rùbà. Ni ọ̀pọ̀ ìgbà tí ó bá lá àlá tó da, ó ní láti fi tó ẹnìkan tí ó e jọ́ sún mọ́ra yẹn létí kí ó lè bọ̀ gba àdúrà síi kí iwọ́ náà dè gba àdúrà fúnra rẹ̀. Tí ó bá dẹ̀ lá àlá tí ó ku dié káatò na, ó dára láti gba àdúrà ní ẹsẹkẹsẹ tí ó bá lá àlá náà, ju pe kí ó má rò káàkiri pé orí ǹkan báyìí ni ojú àlá lọ̀. Mi ò kí ń sábà lá àlá, ṣùgbọ́n ní ẹ̀ekọ̀okan tí mo bá là á, mo máa rí dájú pé mo gba àdúrà.

Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n máa ń sọ wípé "ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí eyàn lọ", elèyi ṣe pàtàkì fún ẹnikẹ́ni tí ó bá ń ṣe iṣẹ́. Tí o bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ó ń lọ síbi iṣẹ́ ní ago mẹ́jọ, tí ó ń dé ní ago méje gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ nínú ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí ilé ìwé girama, ó dára kí o wá nǹkan tí o lè máa ṣe tí o bá dé láti ibi iṣẹ́ tí ó lè máa mú owó wọlé fún ọ. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ago mẹ́sàn án dé ago márùn-ún ní ìrọ̀lẹ́, o kò ní ní ọ̀pọ̀lọpọ̀ ààyè láti wá nǹkan ṣe yato fún iṣẹ́ tí o bá ń ṣe. Ó ṣe pàtàkì láti wá ìdọ́gba láàrín iṣẹ́ àti ibi iṣẹ́ ààyè torí ẹ̀mí òlárò ó dẹni láti wà pẹ̀lú àwọn ẹbí rẹ̀. Tí o bá lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ibi iṣẹ́ tí kò rí tí o rí ààyè fún àwọn ẹbí rẹ, eléyìí lè fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Ó de tún lè fa ọ̀pọ̀lọpọ̀ ìfàṣẹ́yin aarin ẹbí. To bá jẹ́ ẹni tí kò tíì ní aya nílé, ó lè rọrùn díẹ̀. Ṣùgbọ́n tí o bá jẹ́ aláya nílé tí ó ń ṣe iṣẹ́ aṣekúdorógbó, ó ní ipa tí ó pọ̀ fún ẹbí rẹ̀ tí ó kò bá rí ààyè láti bá àwọn ọmọ rẹ̀ ṣeré nínú ilé tí ó rà ààyè pẹ̀lú àwọn ẹbí rẹ̀.

Kí ni a ń pè ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni pé kí o gbọ́ nǹkan ní ẹnu ẹni kan, kí o dẹ̀ tí má ní ìbẹ̀rù pé nǹkan náà máa ṣẹlẹ̀ sí ọ. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ nǹkan tí kò fẹ́ dára tó. Ṣùgbọ́n nígbàkigbà tí o bá gbọ́ nǹkan ní ẹnu ẹni kan, ó dáa láti bọ̀wọ̀ fún ẹni tí ó sọ ọ̀rọ̀ náà kí o dẹ̀ pinnu nǹkan tí o fẹ́ ṣe ní ọ̀kán arà rẹ. Ó burú láti da èròngbà ti ìròngbà ẹni kan mọ̀. Ṣùgbọ́n tí o bá fi òye ṣe, o máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú kí o gbọ́ nǹkan tí àwọn ènìyàn bá ń sọ. Gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wípé “a máa ń pe gbọ́n ni, a kì í pe gọ̀”.

Ẹrọ ayélujára ti jẹ́ kí lẹ́tà kíkọ sí àwọn ènìyàn kí ó dínkù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ṣẹ̀ pàrí àgùnbánirọ̀, mo máa ń kọ lẹ́tà ìwásẹ́ sí oríṣiríṣi ilé iṣẹ́ tí máa dẹ́ fi. Mo máa ń kọ tó mẹ́wàá lójúmọ́ ní ọ̀pọ̀ ìgbà. Mo ti ń ṣe eléyìí láti ọdún tó kọjá ní oṣù kẹjọ, Mo de n'igbagbọ wipé ní ọjọ́ kan máa gbọ́ esi ayọ̀ lórí àwọn lẹ́tà tí mo ti kọ. Lẹ́tà kíkọ nígbà mí jẹ́ ǹkan tí o rọ̀ mí lọ́rùn torí ìrírí mi gẹ́gẹ́ bí content writer.

Kí a ń pè ní ìmúdójúwon. Ìmúdójúwon jẹ́, ìmúdójúwon jẹ updating. Updating of software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí ẹnikẹ́ni. Kí àwọn software jẹ́ àwọn application tí àwọn ẹ́, bí game o, bí ẹni tí ó bá ti jẹ́ app ní orí fóònù rẹ̀. Ó ṣe pàtàkì kí o ṣe ìmúdójúwon wọ́n, kí o lè rí ní àǹfààní sí àwọn nǹkan tuntun tí wọ́n ti gbé sínú apuu náà. Ni ọ̀pọ̀ ìgbà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mì àbí àwọn laptop, wọ́n máa ń, wọ́n máa ń dínkù nínú agbára wọn tí o kò bá ṣe ìmúdójúwon, ìmúdójúwon àwọn software tó wà lórí wọn. Ìmúdójúwon jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí a máa ṣe ní òrékọ́ọ̀rẹ́, kí a lè máa, kí a lè má ba à wà lẹ́yìn torí nǹkan tuntun tí ó ti dé bá àwọn software wa.

Oríṣìíríṣìí eni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa fẹ́ lọ sí ilẹ̀ òkèrè fún ìsinmi. Ìdí tí oníkálukú fi ń lọ sí ilẹ̀ òkèrè ó pín sí ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹlòmíín lọ sí ilẹ̀ òkèrè láti lọ ṣiṣẹ́, ẹlòmíín lọ sí ilẹ̀ òkèrè láti lọ sinmi, ẹlòmíín lọ sí ilẹ̀ òkèrè láti lọ bá àwọn ẹbí rẹ̀. Ṣùgbọ́n tí ó bá fẹ́ sinmi, ó ní àwọn ìlú kan, o ni àwọn ìlú kan tí àwọn ènìyàn máa ń lọ. Gẹ́gẹ́ bí a ti mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lọ sí Qatar, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lọ sí Dubai, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lọ sí àwọn ìlú bí England àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lọ sinmi. Kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yìí, àwọn nǹkan tí wọ́n ní náà ló máa ń jẹ́ kí àwọn ènìyàn máa fẹ́ lọ sí ibẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò sí ìlú òkèrè tí ọ̀pọ̀lọ-- oríṣi ìlú òkèrè tó wù mí láti lọ ò pọ̀. Ṣùgbọ́n kákọ́ọ́bẹ̀rẹ̀ láti orí England, mo fẹ́ lọ sí Manchester kí n wo ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí mo fẹ́ràn jù Manchester United, kí n wo bọ́ọ̀lù wọn ní Old Trafford. Ilé yìí jẹ́ ibìkan tó wù mí láti lọ sinmi. Ṣùgbọ́n tí a bá tún fẹ́ sọ nípa ibi ilẹ̀ òkèrè tó tún wù mí láti lọ, ibẹ tun jẹ́ Saudi Arabia, bó ti lẹ̀ jẹ́ wípé ilé yìí kò ṣe fún ìsinmi, kì í ṣe fún ìsinmi mo fẹ́ lọ láti lọ ṣe hajj mi kí Olúwa kó ṣee ni roorùn fún mi. Àmín.

Kí ni a ń pè ní ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ ni ohun tí àwọn olóyìnbo ń pè ní first aid. Nígbàkígbà tí è ìjàmbá bá ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ní àrọ́bótó rẹ̀, àwọn nǹkan tí o bá kọ́kọ́ ṣe kí o tó gbé ẹni náà lọ sí ilé ìwòsàn ni nǹkan tí a ń pè ní first aid. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìrànwọ́ àkọ́kọ́ yìí máa ń tó fún ẹni tí ó bá farapa níwọ̀nba tí kò pọ̀jù. Ṣùgbọ́n tí o kò bá mọ nǹkan tí o lè ṣe láti ran ẹni náà lọ́wọ́, ó dára kí o ké pàjárí sí ẹni tó bá wà ní tòsí kí ó rán ọ lọ́wọ́ ju pé kí o máa wọ naa lọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló bá jẹ ìwà yìí tí wọ́n bá rí ẹni tí ó ṣe léṣe wá n kọ́kọ́ mú fóònù wọn jáde láti máa ya ẹni náà kí wọ́n lè gbé sí ẹ̀rọ ayélujára. Kàkà kí wọ́n ra ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ kí wọ́n tọ́jú rẹ̀. Ó jẹ wọ́n lójú láti gbé fóònù jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ya ẹni náà ju kí wọ́n tọ́jú ẹni bẹ́ẹ̀ lọ. Mímọ̀ nípa ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Tí o bá jẹ́ ẹni tí ó dákú ni, bí gbé ẹnu sí ẹnu tí ọ̀pọ̀ olóyìnbo ń pè ní CPR jẹ́ nǹkan tí ó ṣe kókó. Tí ó bá dẹ̀ jẹ́, a dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ ibi tó jẹ́ pé ẹlòmí oúnjẹ tí kò jẹ ló fà á tí ó fi dákú àbí tí nǹkan fi ṣe. Tí o bá jẹ́ ẹni tí ò lè bi léèré nǹkan tí ó ṣẹlẹ̀ kí o bèrè lọ́wọ́ rẹ̀. Ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ní ìgbà kan tí ẹnìkan dákú nínú àwẹ̀ Ramadan tí àwọn Mùsùlùmí máa ń gbà. Àwọn ẹni yìí wọ́n sọ fún ẹni náà, ó dàbí ẹni tí ó ń ṣe àìsàn. Àwọn yẹn dẹ̀ ń sọ fún ẹni náà wípé kí ó gbà kí ó mu. Ṣùgbọ́n, ó kọjá lẹ̀ wípé aláàwẹ̀ ni òun. Òun kò lè já àwẹ̀ nítorí pé òun dákú. Ó ti lè jẹ́ wípé tí nínú ẹ̀sìn Islam tí o bá jẹ́ aláàrẹ kò pọn dandan fún ọ láti gba àwẹ̀. Kò pọn dandan fún ọ láti gba àwẹ̀. Níwọ́n bá igbà tó bá jẹ́ wípé ara rẹ ni òòyà tí o kò fi gba àwẹ̀ ní ọjọ́ náà tí kìí ṣe wípé ó mọ̀ mọ̀ máa gba àwẹ̀ ní Ṣùgbọ́n, ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn máa ń fi àìmọ̀ kan kóba ara wọn, wọ́n ṣì máa ń fi kóba àwọn tó bá sunmọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí kò nílò ìrànwọ́ àkọ́kọ́ tí a bá wọ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe lọ gan. Ṣùgbọ́n ó dára kí ikọ̀ kan wa ká mọ̀ nípa ìrànwọ́ àkọ́kọ́ torí a ò mọ ìgbà tí yóò wúlò fún ẹnikẹ́ni àbí kó jẹ́ pé ẹni kan tí a ti kọ́ ni yò lò fún àwa gan gan.